Mo fẹ́ràn kí n máa wà nílé gan, torí pé mi ò ṣe èèyàn tó like kó máa jáde púpọ̀. Mo fẹ́ràn kí n máa wà nílé mi, kí n máa wò, kí n máa jẹun, kí n máa ṣeré, kí n máa gbadùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mi ò fẹ́ràn kí n máa-- mo ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa jáde, kí n máa lọ káàkiri. Kò ṣe ǹkan tí mo fẹ́ràn.